Tí èmi bá fẹ́ fún èèyàn ní ẹ̀bùn, ọ̀pọ̀lọpọ̀ ẹ̀bùn ló wà tí mo lè fún èèyàn. Ṣùgbọ́n ẹ̀bùn tí èmi má ń fẹ́reẹ̀ máa ń fún èèyàn, tí mo rò pé àwọn èèyàn wọn má a, inú wọn máa ń dùn sí jù, tí wọn máa ń dùn sí jù ni ẹ̀bùn owó. Dípo kí n ra ẹ̀bùn kan fún wọn, èmi má ń, wọ́n máa ń wù mí kí n fa àwọn èèyàn ní owó, kí wọ́n lọ fi owó náà ra ohunkóhun tí wọ́n bá fẹ́. Igba yen gẹ́gẹ́ mo rò pé inú wọn lè dùn dáadáa. Ṣùgbọ́n tí mo bá ra ǹkan wá fún wọn, tí mo ò nílò ǹkan lọ́wọ́ bà ń, inú wọn lè dùn dáadáa.

Mo máa ń darí àwọn òṣìṣẹ́ lọ́nà tí ó tọ̀nà. Lọ́nà tí ó tọ̀nà, mi ò kí ń le kaǹkankan mọ́ wọn ṣùgbọ́n mo máa ń rí i pé iṣẹ́ tó bá yẹ kí wọ́n ṣe, kí wọ́n ṣe. Mo máa ń sọ fún wọn pé ẹ̀mí àti wọn a o ní ní ìjà tàbí gbólóhùn àṣọ. Tí wọ́n bá ń ṣe oun tí mo fẹ́ kí wọ́n ṣe lóju ojo, bó ti ṣe yẹ kí wọ́n ṣe. Mo ti bá wọn sọ̀rọ̀, mo ti bá wọn, mo máa ń bá wọn sọ̀rọ̀ ká tó bẹ̀rẹ̀ iṣẹ́ wípé afẹ́wọ́wọ́wọ́ báyìí, ni agunmu òwò. Nítorí náà kóńi kalùkù wọn, kí wọ́n rán mi lọ́wọ́, ká jọ ṣiṣẹ́ yìí. Nítorí na bí mo bá ń darí wọn, tí wọ́n bá ń fún ká lùkù ní ìpín iṣẹ́ rẹ̀, mo máa ń fi hàn wọ́n pé kí wọ́n dákùn. A tun bẹ́ẹ̀ wọ́n gan ni pé kí wọ́n dákùn, kí wọ́n ṣe iṣẹ́ wọn bó ṣe yẹ kí wọ́n ṣe. Mo sì máa wá ń yẹ iṣẹ́ wọn wò.

Orin kan ní pé ìmọ́tótó ló lè ṣẹ́gun ààrùn gbogbo. Ìmọ́tótó ló lè ṣẹ́gun ààrùn gbogbo. Gẹ́gẹ́ bí orin yìí, ìmọ́tótó ló lè ṣẹ́gun ààrùn gbogbo. Wọ́n ní bí ọyẹ́ ṣe ń borí òru, bẹ́ẹ̀ ni ìmọ́tótó ṣe ń borí àrùn mọ́lẹ̀. Nítorí náà gbogbo ìgbà ní ilé mi mọa nwà ní ìmọ́tótó. Gbogbo ìgbà tímo bá jí laarọ, nkankan tí mò nkọ́kọ́ máa ń ṣe ni pé, máa bẹ̀rẹ̀ sí ń tún àyíká àti ayidà mí ṣe. Bó sì ṣe kóyékóré máa rí nìyẹn. Nítorí ààrùn tí gbogbo ilé bá wà ní ìmọ́tótó, ààrùn kankan kò ní fi lẹ́wà ṣe bùgbé. Esinṣin, àwon kokorò tó ń mú ààrùn wá, won kò ní lé wá sínú ilé wa. Gbogbo ibi tó bá kọ́lọ́fín t'eyan bá ń tún gbogbo ẹ ṣe, ohun kóhun tó lè pa wá lára kò ní lè sá síbẹ̀. Nítorí gbogbo ìgbà ni mò n máa ń ṣe ìmọ́tótó ilé mi.